Kí èèyàn má mú ògùn lójoojúmọ́ kò da fún ara. Ó máa ń ba àgọ́ ara jẹ́ ni. Páápaá jùlọ àwọn ẹ̀yà ara kọ̀ọ̀kan bíi kíndìnrín, ẹ̀dùn, ó máa ń jẹ́ kí kó ní ìbàjẹ́ ní àìtọ́jọ́, ó sì máa ń fa ikú òjijì fún ènìyàn gan pẹ̀lú. K'éèyàn má mú ògùn lójoojúmọ́ kò da fún ara. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ó mọ wípé kí èèyàn máa lo ògùn ní ojoojúmọ́ kò da fún ara, ṣùgbọ́n àwọn ẹlòmíì ti sọ ní bárakú mọ́ ara wọn lára láti jẹ́ kí wón máa lo ògùn yìí lójoojúmọ́ tó ti bá ara wọn mú ṣùgbọ́n kò da. Páápa jùlọ bí èmi kan yìí, mi ò ń lògùn lójoojúmọ́. Orí ò bá máa fọ́ mi, ẹ̀dọ̀ ò báà máa dùn mí, màá mú àgbo. Tí mo bá ti mú àgbo, ara mi máa le. Mi ò ń lògùn òyìnbó. Rárá, mi ò ti è bá wọn lò ó. Ṣùgbọ́n ooti àgbo ìbílẹ̀, tí èèyan bá ti lo àgbo ìbílẹ̀, ó máa ń jẹ́ kí ara ènìyàn tètè jí pépé. Kí èèyàn máa lo ògùn lójoojúmọ́ kò da fún àgọ́ ara ènìyàn rárá. Ó máa ń ba àgọ́ ara ènìyàn jẹ́ ni. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ènìyàn rò wípé kí ẹ yàn lọ sí ilé oníṣègùn, kí ẹ yàn sọ ǹkan tó ń ṣe wọ́n, ni wípé kó fún yàn ni ògùn kí ẹ máa lò lójoojúmọ́ kò da fún ara rárá. Láti jẹ́ kí èèyàn máa lo ògùn lílò lójoojúmọ́ kò da ní àgọ́ ara ènìyàn. Ó máa ń ba àgọ́ ara ènìyàn jẹ́ ni. Fún ìdí èyí, mò ń gba ní mọ̀ràn fún àwọn ènìyàn wípé ògùn lójoojúmọ́ kí wón máa lò kò da fún àgọ́ ara wọn. Ó máa ń ba àgò ara jẹ́ ni. Ó máa ń ba àgò ara jẹ́ ni. You still have to talk. Repeat what you just say something. Say something. Okay. Repeat what you just said. Ògùn kí èèyàn máa lo ògùn lójoojúmọ́ kò da. Ǹkan tí mo dúró lélórí nìyẹn, k'èèyàn máa lo ògùn lójoojúmọ́ kò da fún ara. Ó máa ń ba ara jẹ́ ni. Ó máa ń ba àwọn ẹ̀yà ara ènìyàn jẹ́ nínú àgọ́ ara ènìyàn bíi kíndìnrín, bíi ẹ̀dọ̀n, bíi fúkù. Ó máa ń ba gbogbo ẹ̀ jẹ́ ni. Kò da k'èèyàn máa lo ògùn lójoojúmọ́ o. Gẹ́gẹ́ bí à ti rí ka, àwọn bàbá wa, àgbo ni wón máa ń lò tó jẹ́ wípé ewé ni wón fi ń ṣe. Ògùn lójoojúmọ́ tà n sọ nípa ẹ̀ yí, nípa egbò àti ní ara egbò ni wón ti máa ń yọ ògùn tí wón ń ṣe yìí. Kò da k'èèyàn máa lo ògùn lójoojúmọ́ o. Ó máa ń ba àgọ́ ara wa jẹ́ ni. Ògùn lójoojúmọ́ ò da fún ara ènìyàn láti máa lò. Fún àwọn ọmọdé kò tí ì dáa fún wọn rárá. Ó máa ń jẹ́ kí rọpá rọpá, rọ̀sẹ̀ rọ̀sẹ̀ kó ṣẹlẹ̀ sí wọn ni. Kí ẹ máa lo ògùn lójoojúmọ́ kò dára rárá. Ẹ má jẹ́ ká máa lo ògùn lójoojúmọ́. Ògùn lójoojúmọ́ kò dára fún àgọ́ ara wa. Ẹ jẹ́ ká mọ, ẹ jẹ́ ká mọ wípé kó n ṣe pé tí orí bá ń fọ́ ni, tí ẹ̀dọ̀ bá ń dùn ni tàbí tí ojú ń dùn ni tàbí tí, tí ǹkan ń ṣe ni tàbí tí, tí etí ń dùn ni wípé ògùn ló wá kàn kó ṣe ògùn ló kàn lásìkò yìí. Ẹ jẹ́ ká ṣe ìmójútó ara wa nípa oúnjẹ tí a máa ń jẹ náà. Oúnjẹ tí a máa ń jẹ náà ó máa ń fà, ó máa ń fà àwọn àìsàn tí ò yẹ kó máa fà sí wa lára tó máa jẹ́ wípé a fi máa lo ògùn lójoojúmọ́. Taa sì máa lọ sí ọ̀dọ̀ dókítà, táa máa lọ bèèrè wípé ǹkan báyìí ló ń ṣe mí, ǹkan báyìí ló ń ṣe mí. Ni fún ìdí èyí wọn máa fún ẹ ní òògùn. Ògùn tí wọ́n bá fún ẹ yẹn tí o bá lò lójoojúmọ́ nítorí pé ó ti wà, ó ti, ó ti, ó ti mọ ẹ lára wípé à, ògùn yìí ó ti mi ò bá lò ó ní ojúmọ́ kan, àá, ara mi ò lè, ara mi ò ti è lè yá dáadáa. Ṣùgbọ́n kò yẹ ká máa lo ògùn lójoojúmọ́. Ògùn lójoojúmọ́ ò da rárá. Ẹ má jẹ́ ká máa lo ògùn lójoojúmọ́. Ògùn lójoojúmọ́ ò da. Ó máa ń ba oríṣiríṣi nǹkan jẹ́ nínú àgọ́ ara ènìyàn ni. Ògùn lójoojúmọ́ kò da o. Ẹ má jẹ́ ká máa lo ògùn lójoojúmọ́. Ẹ má jẹ́ ká máa lo ògùn lójoojúmọ́. Ògùn lójoojúmọ́ ò dára. Ó máa ń ba ọ̀pọ̀lọpọ̀, ó máa ń jẹ́ kí rọpá rọ̀sẹ̀ kó ti ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó fi jẹ́ pé ẹlòmíì gan kò ní dìde fún ogún ọdún, tó máa wà nílẹ̀ tó máa sùn sílé. Ògùn lójoojúmọ́ kò da fún ara. Tá bá lè lo ògùn lẹ́ẹ̀kan lọ́dún. Àwọn omíì gan ò ti ẹ lo ògùn ní ẹ̀ẹ̀kan lọ́dún. Bí èmi yìí nísinyìí, bí Olúwa tì wà pẹ̀lú mi tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ, èmi àti ìdílé mi àì ló ògùn lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni kí a tẹ̀wá sọ wípé ní ọdún ẹ̀ẹ̀kan lẹ́ẹ̀kan lọ́dún la máa ń lo ògùn. Ògùn lójoojúmọ́ kò dára. Fún ìdí èyí, ẹ má jẹ́ kí a máa lo ògùn lójoojúmọ́. Ògùn lójoojúmọ́ fún ara, fún àgọ́ ara wa kò da.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni kí ojú ọjọ́ kó tutù mini míni bí ojò. Tí ẹ̀eyan bá sọ wípé kí èèyàn mú ọjọ́ ọjọ́ tí òru wà, ah, olohun máa jẹ́ kóru o pá yàn but. Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni kó tutù bíi pé ojò fẹ́ rọ̀, ki gbogbo ẹ̀ máa tutù míni míni, ki gbogbo ewébè, gbogbo ewéko kí wọ́n máa fẹ́ atẹ́gùn lọ́tùn, lósi. Sì ni ojú ọjọ́ tí mo fẹ́ràn jù lọ. Mi ò fẹ́ràn ojú ọjọ́ mìíràn bí kò ṣe ojú ọjọ́ tó tutù. Tí ojò bá fẹ́ rọ̀, ní ìgbà tí ojò bá fẹ́ rọ̀, ná ni ojú ọjọ́ tí mo fẹ́ràn jù. Mi ò fẹ́ràn ojú ọjọ́ mìíràn ju ojú ọjọ́ tí ojò bá fẹ́ rọ̀ lọ. Ojú ọjọ́ yìí ó máa ń jẹ́ kí ọkàn èniyàn kó balẹ̀, kò ní mú orí fífọ́ wá. Ó máa n jẹ́ kí ọkàn rẹ kó balẹ̀. Ó máa jẹ́ kí gbogbo ara rẹ kó tutù míni míni. Ó máa jẹ́ kí ara rẹ, omi ara rẹ kó, kí gbogbo ẹ kó tutù, kí gbogbo ẹ kó simi sí ojú kan ni ojú ọjọ́ tí mo fẹ́ràn jù lọ. Ojú ọjọ́ yìí tí ó bá fẹ́ ṣe ojú ọjọ́ máa rí kurukuru bíi pé ojò fẹ́ rọ̀. Iná ni ojú ọjọ́ tí mo fẹ́ràn jù lọ nínú gbogbo ojú ọjọ́ tó wà nínú ayé. Ojú ọjọ́ tó dára jù lọ ni kí ojú ọjọ́ kó tutù, kó dàbí àdàbà, kó tu ọkàn ènìyàn lára, kó mú ọkàn ènìyàn láradá. Iná ni ojú ọjọ́ tí mo fẹ́. Ojú ọjọ́ yìí ó máa ń jẹ́ kí àlàáfíà, ó máa ń fúnni ní àlàáfíà, ó máa ń fúnni ní ìfọ̀kànbalẹ̀, ó máa n jẹ́ kí ọkàn èèyàn kó tutù, ó máa n jẹ́ kí ara èniyàn kó balẹ̀, ó máa n jẹ́ kí èèyàn ó ronú bó ṣe yẹ kí èèyàn ó ronú. Kò ní jẹ́ kí èèyàn ó ronú lódì. Ojú ọjọ́ yìí máa jẹ́ kí èèyàn ó ronú dáradára. Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tí ó tutù míni míni bí omi òwúrọ̀ ni ojú ọjọ́ tí mo fẹ́ràn jù. Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù lọ niyen kò ju báyẹn lọ. Ojú ọjọ́ tí à ń ṣọ̀rọ̀ nípa è yí, a máa rí pé ojú ọjọ́ máa rí kurukuru bíi pé ojò fẹ́ rọ̀. Atẹ́gùn máa ma fẹ́ lọ́tùn, lósì. Kò ní sí wípé òòrùn wà, kò ní sí òòrùn. Ọju ọjọ́ yìí ó máa tutù. Ó máa jẹ́ kí èèyàn ṣise, ó máa fún èèyàn ní agbára láti lè jẹ́ kí èèyàn ṣe ohun tí ẹ̀eyan fẹ́ ṣe ní inú ilé tàbí ní oko tàbí nínú ilé. Ó máa fún ẹ ní agbára. Ó máa jẹ́ kí agbára rẹ kó, kó péye. Ó máa tún jẹ́ kí ara èèyàn kó jí pépé láti ṣe ohun gbogbo tí ẹ̀eyan ba fẹ́ ṣe ní inú ilé. Ojú ọjọ́ yìí ló dára jù. Ó tún máa ń ran àwọn àgbẹ̀ lọ́wọ́ láti lè jẹ́ kí nǹkan oko wọn kó tun jí pépé. Ó tún máa ń jẹ́ kí àyíká èniyàn gan kó wuyàn láti dúró sí. Ó máa ń jẹ́ kí èèyàn ó jáde síta kí atẹ́gùn àlàáfíà kó fẹ́ síi ni. Kò n se ojú ọjọ́ tó jẹ́ wípé gbogbo ara èniyàn ó máa ta'ni, ó máa roní. Tì í se ojú ọjọ́ tí òòrùn máa jáde. Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tó tutù, tó tutù bíi omi òwúrọ̀, tó tutù míni míni ni ojú ọjọ́ tí mo fẹ́ràn jù. Ojú ọjọ́ yìí, ojú ọjọ́ yìí ó dára fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn, fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ènìyàn, fún àwọn tó wà ní ilé ìwòsàn gan pẹ̀lú. Wọ́n máa ń jáde láti gba atẹ́gùn àlàáfíà tí wọ́n bá rí pé ojú ọjọ́ yìí dára. Kò n se gbogbo wọn o, ṣùgbọ́n ọ̀pọ̀ nínú wọn ló máa ń jáde láti gba atẹ́gùn àlàáfíà nípa ojú ọjọ́ yìí tí ojú ọjọ́ yìí bá ti rí kurukuru tó ti tutù míni míni. Ó máa jẹ́ kí ọkàn èniyàn, kí ara èèyàn, kí gbogbo àgọ́ ara èniyàn kó tutù, kí gbogbo ẹ̀ya ara èniyàn láti ọpọlọ ni. Ó máa jẹ́ kí ọpọlọ rẹ kó, jeki ọpọlọ rẹ kó, kó ṣe àwọn nǹkan to yẹ kó ṣe. Ó máa jẹ́ kó ronú bó ṣe yẹ kó ronú. Ó ò ní ronú láé nígbà tí ó yẹ kó ronú ní àsìkò yìí. Ó máa mú inú rẹ dùn. Ó máa jẹ́ kí oorun àlàáfíà, oorun ayọ̀ kó kunni. Nígbà tí ojú ọjọ́ yìí bá rí, tó bá, tí ojú ọjọ́ yìí bá tutù míni míni, ó máa ń jẹ́ kí ara èèyàn kó balẹ̀. Ó máa ń jẹ́ kí àgọ́ èèyàn kó balẹ̀. Ó máa ń jẹ́ kí ọkàn èèyàn kó balẹ̀. Irú ọjọ́ báyìí, irú ọjọ́ ọjọ́ báyìí ni mo fẹ́ràn jù lọ nínú gbogbo ọjọ́. Kò sí ẹni tó fẹ́ràn, kò sí ẹni tó fẹ́ràn ojú ọjọ́, àwọn mi wà tí wọ́n fẹ́ràn ojú ọjọ́ tí, tí, tí, tí, tí òòrùn wà, ṣùgbọ́n fún èmi, èmi ò fẹ́ràn ojú ọjọ́ náà.

Mi jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà o. Kí màá jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Although, nǹkan tó dání láti máa jẹ oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà. Kí èèyàn ó máa jẹ oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà. Kí èèyàn ó máa jẹ oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà. Kò sí nǹkan tó burú nínú kí èèyàn ó máa jẹun pẹ̀lú àwọn oníbàárà ènìyàn. Ǹǹkan tó dára ni, ó máa ń mú ìrẹ́pọ̀ wá gidi, ó máa ń jẹ́ kí èèyàn ó ní oríṣiríṣi àwọn ènìyàn ní àyíka éèyan. Ó dáa kí èèyàn ó máa jẹun pẹ̀lú àwọn oníbàárà èèyàn. Kò sí nǹkan tó burú kí ìwà àti oníbàárà rẹ̀ kí ẹ fọwọ́ lọ́wọ́. Wọ́n ní ká fọ ẹwọ̀ ọwọ́ lọ́wọ́ fí mọ́ ni àwọn òwe Yorùbá tí wọ́n máa ń sọ. Ó dáa kí èèyàn ó máa jẹun pẹ̀lú àwọn oníbàárà èèyàn. But, àwọn oníbàárà mi wọ́n ò fẹ́ irún nǹkan bẹ́ẹ̀. But, oníbàárà tí o ò bá fẹ́ kí ẹ jo jẹun kò san papọ̀. Kò sí nǹkan tó burú nínú ẹ wà fi irú oníbàárà bẹ́ẹ̀ wà fi kalẹ̀ láti jẹ́ kó máa lọ. Ṣùgbọ́n ẹni tó bá fẹ́ bá ọ jẹun, tó bá rí pé ó ń jẹun ọ̀sán, tó bá sọ pé "à, oníbàárà", tó bá sọ pé "à, mo fẹ́ bá ọ jẹun papọ̀", kò sí nǹkan tó burú nínú bẹ́ẹ̀. Jẹ́ kó òun náà kó fọwọ́ tàbí kó mú síbí kí ẹ jẹun jẹ papọ̀. Kí ó ń jẹun kò lè ṣe kíni, kò lè sọkùtù wọ̀wọ̀, kò lè dùn papọ̀. A ní láti jẹun pẹ̀lú àwọn oníbàárà wa. A lè jẹun pẹ̀lú àwọn oníbàárà. Kò sí nǹkan tó burú nínú ká jẹun pẹ̀lú oníbàárà. Kò sí. Èmi ò rí nǹkan tó burú nínú bẹ́ẹ̀ o. Kò ti ẹ ṣi ẹni tí mi ò lè bá jẹun bí mo ṣe wà ní. Bẹ́ẹ̀ ni. Bí mo ṣe rí níyẹn. Kí èèyàn ó jẹun pẹ̀lú oníbàárà rẹ̀ ló máa tún mú ìrẹ́pọ̀ gidi wá láàárín oníbàárà ènìyàn. Pẹ̀lú ẹni tó ní àjà sì oníbàárà ó máa ń mú ìrẹ́pọ̀ gidi wá láàárín oníbàárà ènìyàn ni. Kò sí nǹkan tó burú nínú rẹ̀. A lè bá ara wa jẹun oúnjẹ ọ̀sán. Kò sí. Kò bá jẹ búrẹ́dì lò ń jẹ, kò bá jẹ ìrẹsì, kò bá jẹ ámàlà. Irú oúnjẹ ìyo wu tó ò bá ń jẹ, ó dáa kí èèyàn ó máa fúnrúgbìn. Ó sì dáa kí èèyàn ó máa ṣe kíni. Ó dáa kí èèyàn ó fi ìfẹ́ bá ara ẹni lò pọ̀. Nipá fífi ìfẹ́ bá ara ẹni lò pọ̀ náà ló máa ń jẹ́ kí kí ìrẹ́pọ̀ kó wà láàárín oníbàárà ènìyàn. Ó máa ń jẹ́ kí iyo ó fi ọkàn tán. Ó máa ń jẹ́ kí wọ́n fi ọkàn tán yàn. Ẹ̀yàn náà sì máa fọkàn tán oníbàárà ènìyàn. Wípé oníbàárà mi yìí dà o. Oníbàárà mi yìí níwà to dà. Kò ní ìwà ìkórìíra. Kò ní ìwà èérí kankan. Kò ní ìwà ẹ̀gín. Ó lè bá yàn jẹun. Kò sí nǹkan tó burú nínú ká máa bá ara wa jẹun pẹ̀lú oníbàárà ènìyàn. Kò sí nǹkan tó burú nínú ẹ. A lè bá oníbàárà wa jẹun. Ó kàn pin sí ọ̀nà oríṣiríṣi ni. Àwọn ọ̀ mí máa ń fẹ́. Àwọn ọ̀ mí ó sì ní ìgbà. Bó ẹni tí ó bá gbà pé ṣe pé wa fi tipa tipa mú wọn. Ẹni tó bá wù lọ́kàn rẹ̀, tio wu, tó ti ọkàn rẹ̀ wá láti bá ọ jẹun gẹ́gẹ́ bí oníbàárà. Gbà irú ẹni bẹ́ẹ̀ láààyè láti jẹ́ kó bá ọ jẹun papọ̀. Kò sí nǹkan tó burú nínú rẹ̀. Ìfẹ́ ni. Ibi tí ìfẹ́ bá wà kò yí sí jà. Ibi tí ìfẹ́ bá wà, ìrẹ́pọ̀ máa ń wà níbẹ̀. Ó máa ń jẹ́ kí ìrẹ́pọ̀ gidi ní òkúnkúndùn kó wà láàárín ìwọ àti oníbàárà rẹ ni. Ó dáa kí èèyàn ó máa jẹun papọ̀ pẹ̀lú oníbàárà ènìyàn. Ǹǹkan tó dáa ni. Ṣùgbọ́n láyé òde òní, nítorí gbajúmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, wọ́n máa sọ pé ilé yìí ò jẹ́ nǹkan. Ilé yìí ò tún nǹkan kan. Mi ò lè bá jẹun bọ̀. Kí ló wà níbẹ̀? Ká fi ìfẹ́ ra wa. Ká fọ ẹwọ̀ wọ ẹwọ̀. Ní ẹyin owọ̀ fi mọ́. Ká fi ọwọ́ ara wa ká fi we owọ̀. Ní ẹyin owọ̀ fi mọ́. Máa fi ní oníbàárà tó ṣe pàtàkì, tó ṣe gbòógì nínú ayé rẹ̀. Tó jẹ́ pé ìwọ gan-an lè lọ sáré bá ti ó bá ní any ìṣòro, tó bá ní ìṣòro kan tàbí òmíràn láti lọ bá wà súrọ̀ fún. Tí ó jẹ́ wípé ẹ ti jọ ní ìfẹ́ ara yín, ẹ ti jọ ní ìfẹ́ ara yín, kò ju bẹ́ẹ̀ lọ. Ó dáa ká máa bá oníbàárà wa jẹun kò ju bẹ́ẹ̀ lọ.

Mo máa ń wọ ìbọ̀wọ́. Kò ì ṣe gbogbo ìgbà ni mo máa ń fi wọ ìbọ̀wọ́ mi. Ìgbà tí mo lè wọ ìbọ̀wọ́ ni ìgbà òjò tàbí ìgbà òtútù. Tí gbogbo ẹ̀ tó bá tutù mini mini, ìgbà yẹn ni mo máa ń wọ ìbọ̀wọ́ mi. Ṣùgbọ́n ìgbà tí mi wọ ìbọ̀wọ́ ni ìgbà ooru. Kò sẹ́ni tó lè wọ ìbọ̀wọ́ nígbà ooru, nítorí ẹni bẹ́ẹ̀ tó bá fi lè wọ ìbọ̀wọ́ nígbà ooru, ẹrúbo tó máa bà yé onítọ̀rùn jẹ́ kò ní dà. Ìbọ̀wọ́ wíwọ̀ kò ṣe nǹkan tó burú, èèyàn lè wọ ìbọ̀wọ́. Ìgbà tí mo tún lè wọ ìbọ̀wọ́ ni tó bá jẹ́ pé mo bá ń ṣe iṣẹ́ ilé bí i iṣẹ́ oko. Tí mo bá lọ sí oko, mo lè fi ìbọ̀wọ́ mi sọ́wọ́ kí n gba ọkọ́ mi mú, kí n máa fi roko nínú oko mi. Ìgbà tí mo lè wọ ìbọ̀wọ́ mi nìyẹn. Oríṣiríṣi ìgbà ni ẹ̀yàn lè wọ ìbọ̀wọ́. Ìgbà òtútù àbí tí ẹ̀yàn bá ń ṣe iṣẹ́ ilé tó jẹ́ pómọ́, iṣẹ́ ṣáláńgá. Tí ẹ̀yàn ń kó ṣáláńgá, ẹ̀yàn lè wọ ìbọ̀wọ́. Ìgbà tí ẹ̀yàn tún lè wọ ìbọ̀wọ́ ni ìgbà tí ó bá ń kó ilẹ̀. Nítorí àwọn àìsàn tí ẹ̀yàn ò fojú rí kó bá lè máa wọ àgọ́ ara èèyàn, ẹ̀yàn lè wọ ìbọ̀wọ́. Bẹ́ẹ̀ sì nígbà tí ṣáláńgá náà, o ní láti wọ ìbọ̀wọ́ kí àwọn àìsàn tí a ò fojú rí, kó má ṣe wọ àgọ́ ara rẹ̀. Nípa wíwọ ìbọ̀wọ́, ó máa ń dáàbòbò wá gidi lọ́pọ̀lọ́pọ̀ láti fi ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan nínú ilé tàbí nínú ìlú tàbí ní àdúgbò. Bí i tí ẹ̀yàn bá ṣe ìmọ́tótó ilé tàbí tí ẹ̀yàn ṣe ìmọ́tótó àyíká ènìyàn, ẹ̀yàn lè wọ ìbọ̀wọ́ nígbà yẹn náà. Ìbọ̀wọ́ wíwọ̀ tí à ń sọ nípa rẹ̀ yìí. Aláwọ̀ dúdú wà, aláwọ̀ funfun wà. Ó ní ìgbà tí ẹ̀yàn lè wọ ìbọ̀wọ́ aláwọ̀ funfun, ó ní ìgbà tí ẹ̀yàn lè wọ ìbọ̀wọ́ aláwọ̀ dúdú. Ìbọ̀wọ́ aláwọ̀ dúdú tí mò ń sọ̀rọ̀ nípa èyí tí ẹ̀èyan bá fẹ́ ṣe iṣẹ́, tí ẹ̀èyan bá fẹ́ ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó jẹ́ iṣẹ́ ìríra. Bíi tí ẹ̀yan bá fẹ́ ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí ẹ̀yàn bá múra tán, ẹ̀yàn lè wọ ìbọ̀wọ́. Bípé ẹ̀yàn ń jáde tàbí àwọn tó ń ṣe ìgbéyàwó, hmm kà sọ nípa tí ìgbéyàwó. Ẹ mọ̀ wípé a lè wọ ìbọ̀wọ́ tí a bá ń ṣe ìgbéyàwó nítorí pé ó máa fún wa ní àwọ̀, ó máa jẹ́kí, ó máa jẹ́kí ẹwà wa kó tún jáde sí i. Ìbọ̀wọ́ tí à ń sọ nípa èyí tí a lè wọ̀ ní ọjọ́ ìgbéyàwó, ìbọ̀wọ́ funfun là ń sọ, à sọ nípa ìbọ̀wọ́ dúdú o. Ìbọ̀wọ́ funfun sínà ni a ń sọ nípa ẹ̀. Ìbọ̀wọ́ funfun tí à ń sọ nípa èyí, ìmí wà tó jẹ́ pé ó máa bo gbogbo àwọn íkan ọwọ́ wa. Ìmí sì wà tó jẹ́ pé kò ní bo gbogbo àwọn íkan ọwọ́ wa bí ìgbà tí a bá fẹ́ ṣe ìgbéyàwó yẹn. Ìbọ̀wọ́ tí a máa ń wọ kò ní bo gbogbo íkan ọwọ́ wa tán. Ó máa jẹ́kí àwọn òkè ọwọ́ wa kó máa hàn, àwọn èékánná wa kó máa hàn sí ìta láti rí. Ó tún máa mú ẹwà ọwọ́ wa kó tún jáde. Lási kó ìgbéyàwó tí à ń sọ nípa rẹ̀ yìí, ìgbéyàwó jẹ́ ohun kan tí à ń ṣe ní ẹ̀ẹ̀kan ní ọdún, ní ayé sẹ́f-- nínú ohun kan tí à ń ṣe ní ayé èèyàn, ní ìgbọ̀nwọ́ èèyàn. A ní láti múra dáadáa. A ní láti jẹ́kí àwọn ènìyàn wọn mọ̀ wípé ìyè, wípé àà, ọmọ lọmọ náà, ọmọ tán. Nípa ìbọ̀wọ̀, mo ti sọ̀ ọ́ sẹ́yìn náà nípa àwọn oríṣiríṣi ìbọ̀wọ̀ tí a lè wọ̀ àní ìgbà tí a lè wọ̀ wọ́n. Nígbà, nígbà ìgbéyàwó tí a bá ń ṣe ìgbéyàwó a lè wọ ìbọ̀wọ́. Ìgbà tí a bá ń ṣe ìmọ́tótó inú ilé tàbí tí a ń ṣe ìmọ́tótó àyíká, nípa tí a bá fẹ́ fọ ṣáláńgá wa wípé a fẹ́ kó, wípé ó ti kún, nípa a fẹ́ kó, a fẹ́ dànù. Ìgbà yẹn a lè wọ ìbọ̀wọ́ wa láti lè dáàbòbò àgọ́ ara wa kúrò lọ́wọ́ àìsàn tí a lè fi ojú rí fún èèyí.

Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni tí ojú ọjọ́ bá tutù, ìgbà òtútù, òun ni mo fẹ́ràn jù. Ìgbà òjò tó jẹ́ pé gbogbo ẹ máa tutù. Menemi ni, iná ìlú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù. Ojú ọjọ́ ìyá àsìkò yìí, ó máa jẹ́ kí gbogbo nǹkan kó tura, kí ewébẹ̀, kí, kí koríko, koríko ìgbẹ́, kí ara kó tu àwọn gan náà. Ó máa jẹ́ kí gbogbo koríko, kí àwọ̀wọn kó jáde kó máa tàn. Mẹ́nà, mẹ́nẹ́. Ká tó wá sọ wípé tí àwa ti ẹlẹ́ran ara wa, ojú ọjọ́ yìí ló da jù. Fún àwa ẹlẹ́ran ara. Pàápàá jù lọ èmi like ojú ọjọ́ yìí. Ojú ọjọ́ yi o máa ń mú inú mi dùn. Tí ojú ọjọ́ bá rí kúrú kúrú, ó túmọ̀ sí wípé òjò fẹ́ rọ̀ ni. Tí ó sì mú òtútù wá, tí ó jẹ́ kí ọkàn ènìyàn kó balẹ̀. Tí ó jẹ́ kí ara kó tu gbogbo ènìyàn. Tí ó jẹ́ kí ara kó tùú wá. Tí ó jẹ́ kí ọkàn wa, bó ṣe kíni, kó balẹ̀. Irú ọjọ́ báyìí ó máa ń jẹ́ kí ẹ̀yàn ro inú. Ó máa jẹ́ kí ọkàn èèyàn kó tutù. Ó máa jẹ́ kí gbogbo àyíká rẹ̀, kí gbogbo ẹ̀ kó tutù, kó dùn mọ ẹ́ lára. Ìgbà mí gan ojú ọjọ́ yìí ó máa ń jẹ́ kí ara èèyàn kó, kó, kára ẹ̀yẹn kó yà, yàtọ̀ sí gbogbo ìgbà. Ka ti máa wá sọ nípa títí ìgbà òòrùn, òòrùn ìyèǹdá bo. Ojú ọjọ́ tó tutù, tí ń ṣe ìgbà òtútù, òun ló da jù. Éh! Ìgbà òòrùn, ọmọ, kí èyàn máa lọ síbẹ̀ ni o. Ojú ọjọ́ yẹn ò dára. Ojú ọjọ́ tí ó dára jù, tí gbogbo ènìyàn ń fẹ́ràn tó dà mí lójú, tí gbogbo ènìyàn ń fẹ́ràn jù ni ojú ọjọ́ tí ó tutù. Ojú ọjọ́ tí gbogbo ẹ máa gu dẹ̀dẹ̀, máa ru dẹ̀dẹ̀, tó máa dà bíi pé òjò máa rọ̀, tí òjò ó sì máa padà rọ̀, tí ó máa jẹ́ kí gbogbo ẹ̀ kó tutù mọ́ni lára. Ó máa jẹ́ kí ènìyàn kó lè ro inú bó ṣe ẹ kó ro inú. Èèyàn ò ní gbọ́kàn sókè lọ sọ́ọ̀ún lọ só sí. Ìgbà míì gan ó máa ń jẹ́ kí èèyàn, kí, ìgbà míì ojú ọjọ́ ó máa ń jẹ́ kí ìfunpa èèyàn kó wá lẹ̀. Ó máa ń jẹ́ kí ìfunpa ẹ̀yàn kó wá lẹ̀, èyàn máa ro inú bó ṣe ẹ kó ro inú. Gbogbo ẹ máa wà bó ṣe ẹ kó wà. Èèyàn ò ní ro nǹkan mí ju. Ìgbà míì tí ojú ọjọ́ yìí bá rí bí o ṣe ẹ kó rí, tí ó jẹ́ ìgbà òtútù, ó máa jẹ́ kí orun ayọ̀, orun alálùbáríkà kọ́kọ́ ni ìyẹn máa sun orun ayọ̀. Orun yìí máa kù yàn, orun ayọ̀ lèyẹn máa sùn. Èèyàn ò ní, èèyàn ò ní ro inú wípé, à, orun mú tàbí wípé ìyẹn ó máa fi abẹ̀bẹ̀, ìyẹn ó máa fi fẹ́ra. Àwọn Yorùbá máa ń sọ wípé Ọlọ́run má jẹ ka fẹnu fẹ́ra bí i abẹ̀bẹ̀. Ìgbà yìí ni wón ń pè ní ìgbà ooru, tí ń ṣe ìgbà tí òòrùn bá jáde. Sugbọ́n ìgbà tí òtútù bá mú nígbà tí ń ṣe ìgbà òjò, ó máa ń jẹ́ kí inú ènìyàn kó dùn. Tó jẹ́ pé ìyẹn ó máa sùn kò ní ìgò. Èyàn ò nílò láti, máa sọ pé òun fẹ́ máa lo abẹ̀bẹ̀ láti fi fẹ́ra. Wàá sùn. Àwọn ọmọ tí wọ́n bá bí nígbà ẹ̀ẹ̀kan tó jẹ́ àwọn ọmọ ìkókó, ẹ máa rí àwọn wọn tó máa ma jọ̀lọ̀. Tí ò ní sí nǹkan kan ní ara wọn tó jẹ́ bí i, tó máa jẹ́ kí ara wọn kó sú. Sugbọ́n àsìkò òjò yìí tí ń ṣe àsìkò òtútù, ó máa ń jẹ́ kí ara èèyàn kó jọ̀lọ̀. Ó máa ń jẹ́ kí gbogbo nǹkan kó rọrùn fún èèyàn. Ó máa ń jẹ́ kí àwọn ewébẹ̀ oko ní oko kan, kí nǹkan oko kó dára, kí nǹkan oko jó jáde dáadáa. Ó máa ń jẹ́ kí àwọn àgbẹ̀ kí wọ́n gbádùn àsìkò yìí gidi. Nítorí pé ó máa ń jẹ́ kí nǹkan oko kó tètè jáde lásìkò. Tí àsìkò yìí ò bá ti ń ṣe ìgbà òtútù àti ìgbà òjò yìí, ó máa ba nǹkan oko jẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà fún àwọn àgbẹ̀. Fún ìdí ẹ̀yìí, ìgbà òtútù tí ń ṣe ìgbà òjò, òun ló dára fún àwọn ọmọ ènìyàn láti lè jẹ́ kí a ṣe fi ṣe ìgbádùn nínú ayé. Ìgbà òtútù tí ń ṣe ìgbà òjò, òun ló dára jù lọ.

Ìgbà tí mo lè fọ ọwọ́ mi lójoojúmọ́ kò níye ìgbà tí mi ò lè fọ ọwọ́. Ó dá lé lórí ǹkan tí o bá fi ọwọ́ rẹ ṣe tàbí tí o fi, to ṣe nínú ilé tàbí to ṣe ní ìta. Fún àpẹẹrẹ, tí o bá lo fi ọwọ́ rẹ lo ata to lo ẹ̀rọ ìgbani tí wón máa ń fi lo ọta, ọmọ ọta tó bá fi lo ata, ìwọ tó jẹ́ gẹ́gẹ́ bí obìnrin o ní láti fọ ọwọ́ rẹ nù pẹ̀lú ọṣẹ. Nígbà tó fi jẹ́ wípé ọwọ́ rẹ ó máa mọ́ tónítóní tó ò ní fi bọ ojú rẹ tàbí ko fi síbi tí ó yẹ kí o fi sí. Àwọn ìgbà tó kò sí ìgbà tí ó yẹ kí o máa fọ wọ́. Àwọn tó bá ní ọmọ ìkókó dá ní gbogbo ìgbà lo yẹ kó máa fọ ọwọ́ wọn tí wọ́n bá fẹ́ fún ọmọ ìkókó ní oúnjẹ. Tí ó ní jẹ́ kí àìsàn tí kò gbóògùn tàbí àìsàn tí kò ti ẹ̀, tí bí àìsàn tá a fojú rí tí òfin ò ní wọlé sí irú ọmọ ìkókó bẹ́ẹ̀ lara. Ìgbà tí a tún lè fọ ọwọ́ wa ni ìgbà, kò sí ní, ní ọ̀sẹ̀ lé, ká sọ wípé ní ojúmọ́. Gbogbo ǹkan tí ẹ̀ bá ń ṣe o ní láti fọ ọwọ́ rẹ. Tí o bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀, bí pé o sọpé o lọ ṣe ìgbọ̀nsẹ̀. Ìgbà tí o bá ṣe ìgbọ̀nsẹ̀ tán o ní láti fi ọṣẹ àti omi ko fi fọ ọwọ́ rẹ kó mọ́ tónítóní tí à ń pè ní ìmọ́tótó. Wọ́n ní ìmọ́tótó ó borí ààrùn gbogbo. Ìmọ́tótó ó borí ààrùn mọ́lẹ̀. Ìmọ́tótó tá a ń sọ̀rọ̀ nípa èyí. Tí o bá ti ilé ìgbọ̀nsẹ̀ dé tán, o ní láti fọ ọwọ́ rẹ àti ọṣẹ o fọ kó mọ́ dáadáa. Tí o bá sì tún fẹ́ jẹun náà wàá fọ ọwọ́ rẹ. Iye ìgbà tí ẹ̀ lè fọ ọwọ́ mi ò lè sọ ó ló'ojúmọ́. Nítorí wípé ó dá lé lórí ǹkan tí o bá ṣe pẹ̀lú ọwọ́ rẹ ni o máa fi fọ ọwọ́ rẹ. Tí o bá fẹ́ jẹun pẹ̀lú òkèlè, tí à ti ẹ̀ wa sọ nípa ti àmàlà, o ní láti fọ ọwọ́ rẹ dáadáa kó mọ́. Ìwọ tó bá sẹ̀ tí o kó dé, bí pé o lọ sí oko, o ní láti fọ ọwọ́ yẹn kó mọ́ dáadáa. Kò tó sọ wípé wọ́n máa fi jẹ oúnjẹ. Tí o bá fẹ́ jẹ òkèlè o ní láti fọ ọwọ́ rẹ. Wọ́n ní ká fọ ẹwà ọwọ́ lọ́wọ́ fi mo, fún idí ehi, o ní láti fọ ọwọ́ rẹ méjèèjì pẹ̀lú ọṣẹ láti jẹ́ kó mọ́ ko tó fi jẹ oúnjẹ. Irú oúnjẹ yòwú tí o bá fẹ́ jẹ. Ìgbà tá a tún lè fọ ọwọ́, màá pa á jù lọ wà táa ní àwọn ọmọdé. Tí wọ́n bá lọ sí ìta, tí wọ́n lọ ṣeré pẹ̀lú àwọn ẹgbẹ́ wọn, yòókù ní ìta. Tí wọ́n bá wọlé dé, ẹ jẹ́ ká fọ ọwọ́ wọn. Kò sí iye ìgbà tá a lè fọ ọwọ́ wa ló'ojúmọ́. Ẹ jẹ́ ká fọ ọwọ́ wọn pẹ̀lú omi àti ọṣẹ dáadáa. Nítorí pé kí wọ́n, kí wọ́n bá lè máa kó àìsàn tí a fojúrí kó máa, kó máa wọ àgọ́ ara wọn. Ẹ jẹ́ ká fọ ọwọ́ wọn. Màá fáa yí ìmọ́tótó ó borí ààrùn mọ́lẹ̀, ìmọ́tótó ó borí ààrùn gbogbo, ó borí ohun gbogbo. Tí a bá ṣe ìmọ́tótó ara wa tí à ń fọ ọwọ́ wa lóòrèkóòrè fún gbogbo tí a bá ṣe. Tí a bá fẹ́ dáná náà wípé a fẹ́ dání oúnjẹ tí a fẹ́ jẹ nínú ilé ká tó bẹ̀rẹ̀ síi dáná, ẹ jẹ́ ká ṣe kín ní ká fọ ọwọ́ wa pẹ̀lú ọ, pẹ̀lú ọṣẹ àti omi kí ọwọ́ wá kó mọ́ dáadáa kó mọ́ tónítóní, kó mọ́ tónítóní, kó mọ́ tónítóní ká tó bẹ̀rẹ̀ síí dáná ní inú ilé tí gbogbo wa máa jẹ tàbí tí a máa fún ọkọ tàbí àwọn ọmọ wa jẹ. Kò sí ìgbà, mi ò lè ká ye ìgbà tí ẹ̀ lè sọ pé ẹ̀ máa fọ ọwọ́ ni ojúmọ́. Ó dá lé lórí ǹkan tí o bá fi ọwọ́ rẹ ṣe. Bẹ́ẹ̀ ni. Kò sí ìgbà báàyi pé ìgbà báàyí ni mo lè fọ ọwọ́ mi, ìgbà báàyi ni mo fẹ́ ṣe. Í ni ìgbà tí o bá fẹ́, ìgbà tí o bá, kò sí ìgbà tí o lè fọ ọwọ́. Mi ò lè tí è lè sọ ló'ojúmọ́. Nítorí pé bó bá jókòó gan, torí pé o jókòó tàbí pé o jáde o lọ sí ìta, o wọ inú mọ́tò ayọ́kẹ́lẹ́, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó dé o ò mọrú ọwọ́ tó ti ṣí ilẹ̀kùn mọ́tò náà, o ní láti dé láti fọ ọwọ́ rẹ kí ọwọ́ rẹ kó mọ́ tónítóní kó tó fi kan ǹkan nínú ilé tàbí kó fẹ́ fi gbé ọmọ rẹ tí ń ṣe ọmọ ìkókó tàbí tí o fẹ́ fi bu oúnjẹ fún ọmọ táa.

Tí a bá sọ pé ká sọ nípa ìrọ̀rí tí mo máa ń lò, ìrọ̀rí mélòó ni mo máa ń lò? Mo lè sọ wípé méjì ni mo máa ń lò. Ka kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú o, àwọn tí ó bá jẹ́ aláboyún, wón nílò ìrọ̀rí kan tó jẹ́ wípé wón máa fi sí abẹ́ tí wón bá fẹ́ sùn kó ba lè rọrùn fún wọn. Ó máa fi ìrọ̀rí kan sí abẹ́ ìtàn wọn méjèèjì kó ba lè rọrùn fún wọn láti sùn àti eyi tí wón máa gbé sí orí wọn tí wón máa forí sí. Àwọn ọ̀mí nípa tí aláboyún ni mo sọ̀ ní, àwọn tó ti ṣe ìgbéyàwó. Àwọn ọ̀mí tí yóò sì jẹ́ pé wón jẹ́ adélébọ̀ tí wón ò tí ì ṣe ìgbéyàwó tó jẹ́ wípé wón ò rẹ́ ẹni tí wón, tí wón jọ máa. Wọ́n ní láti ṣe kíni? Wọ́n ní láti lò ìrọ̀rí yìí náà kí wọ́n dì mọ́, áya wọn kó jẹ́ bí ọkàn wọn bí olólùfẹ́ wọn. Bẹ́ẹ̀ ni. Oríṣiríṣi ìrọ̀rí ló ṣe wà. Èyí tó le, èyí tó, tí ò le jù wà. Tí a bá sọ̀rọ̀ nípa líle kó ṣe bí òkúta o, ẹ mọ bí ìrọ̀rí ṣe máa ń rí. Ìrọ̀rí mìíràn, tẹ bá fọwọ́ kàn ó máa ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ bí àmàlà tí wọ́n máa ń rọ̀. Ìmí sì wà tó jẹ́ wípé kò ní, kò ní ṣe fẹ́lẹ́ jù, kò ní tóbi jù, ó máa wà bó ti yẹ kó wà. Ìrọ̀rí yẹn ìrọ̀rí tí èmi máa ń lò. Ìrọ̀rí méjì ni mò ń máa ń lò. Mo sì mọ wípé àwọn ọ̀mí náà wón máa ń lo ìrọ̀rí méjì. Àwọn ọ̀mí sì máa ń lo jù bẹ́ẹ̀ lọ. Ó dá lé lórí ipò tí o bá bá ara rẹ. Bí àwọn tó bá jẹ́ aláìsàn níìsín tó wà ní hospital, wón máa lò, wón máa fi ìrọ̀rí kan, wón máa gbe sí wọn lẹ́yìn. Ki Ọlọ́run má jẹ ka ṣe àìsàn, àìsàn kò dáa lára. Wón máa fi ìrọ̀rí kan, wón máa gbe sí wọn lẹ́yìn. Wón máa fi ìrọ̀rí kan, wón máa gbe sí wọn lórí. Wón máa, wón sá ṣe gbogbo ẹ lóríṣiríṣi. Tó fi jẹ́ wípé ìrọ̀rí yìí wón máa lò bó ti yẹ kó wón lò fún ìdí èyí. Awon èèyàn tó ń lo ìrọ̀rí, àwọn ọ̀mí máa ń lo, àwọn ọ̀mí máa ń lo ìrọ̀rí lóríṣiríṣi. Fún èmi, ìrọ̀rí méjì péré ni mò ń máa ń lò nínú ilé. Tí a bá bí ìkókó tí ń ṣe ọmọ titun jòjòló tàbí ọmọ tí a rí wípé tí a bá gbe sí orí ibùsùn wa wípé láti ibẹ̀ tó bá ń sùn tó bá ń járunpa o lè jábọ́. A lè gbé ìrọ̀rí yìí ká gbe síi ní ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ tí ó fi jẹ́ wípé, tí ó fi jẹ́ ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ tí ó fi jẹ́ wípé, tí ó fi jẹ́ wípé kò ní lè jábọ́ ní orí ibùsùn tó sùn sí. Ìrọ̀rí yìí wúlò gan gidi. Ìrọ̀rí tí à ń sọ nípa ẹ̀, ah òní àgbàrá pọ̀. Ìrọ̀rí, o má, ìrọ̀rí yìí àwọn àgbàlagbà mi gan àwọn tó ti dàgbà, àwọn arúgbó wa, àwọn arúgbó wa nígbà mí a máa ń lo ìrọ̀rí yìí fún wọn tó fi jẹ́ wípé àwọn gan ò ní lè subú ní orí ibùsùn wọn. A máa tò sí wọn ní ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ láti lè jẹ́ kí ó ṣe kíni kó dààbòbò wọ́n. Ìrọ̀rí máa ń dààbòbò àwọn àgbàlagbà tó ti dàgbà tán, àwọn tó ń sái sàn, àwọn ọmọdé tó bá tí ò ní jẹ́ kí wọ́n subú lórí ibùsùn wọn ni ìrọ̀rí yìí ló ṣe kíni ló dáa fún. Ìrọ̀rí méjì tí èmi ń sọ nípa ì pé tí mò ń lò ni wípé mo máa gbé ọ̀kan, mo máa fi ọ̀kan rọ̀rí, màá sì gbé ọ̀kan, màá rọra gbé ọ̀kan sí ẹ̀yìn mi tí màá fi rọ̀rí. Ìrọ̀rí tí à ń sọ nípa èyí yìí, ìrọ̀rí yìí kì í ṣe nǹkan tí kò dáa. Ìrọ̀rí tó, ǹkan tó dáa ni láti máa lo ìrọ̀rí fún àwọn ọmọdé àti àwọn àgbàlagbà náà. Ìrọ̀rí dáa fún wa láti máa lò.

Mi ò tíì gun alùpùpù rí, ṣùgbọ́n inú mi máa dùn tí mo bá lè gun alùpùpù tí à ń sọ nípa rẹ̀ yìí. Nítorí pé wọ́n ti ròyìn rẹ̀ fún mi lọ́pọ̀lọ́pọ̀. Àwọn ènìyàn ti ń ròyìn rẹ̀ fún mi lọ́pọ̀lọ́pọ̀ láìmọyẹ ìgbà yìí pé alùpùpù yìí ó rọrùn fún èèyàn láti rin ìrìn àjò lọ sí ìlú kan sí ibòmíràn wípé ó dára. Ṣùgbọ́n mo fẹ́, mo fẹ́ gùn, èmi náà mi ò tí gùn rí. Mo fẹ́ gùn, inú mi máa dùn tí mo bá lè gun alùpùpù yìí, tí mo bá lè gùn, inú mi máa dùn. Àwọn ènìyàn máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ gidi wípé alùpùpù, wípé ó rọrùn fún èèyàn nípa ìjókòó, nípa ìjókòó, nípa ìjókòó, nípa, nípa kí èèyàn o jókòó sínú rẹ̀ ní ká sọni. Tàbí kó rọrùn fún èèyàn kí eeyan ó sùn tí ó ní sí gbomi si omi ò tó nínú alùpùpù tí à ń sọ nípa rẹ̀ yìí. Àwọn ìròyìn tí wọ́n fún mi ni mò ń sọ. Nítorí pé mi ò tíì wọ, wọ, nítorí pé mi ò tíì gun alùpùpù yìí rí. Inú mi máa dùn gidi tí mo bá lè wọ gun alùpùpù yìí. Mo sì ń wá ọjọ́ ìgbà tí èmi náà máa wọ, tí màá gun alùpùpù yìí, tí èmi náà máa fi sọ ìrírí mi nípa alùpùpù yìí bó ṣe rí. Inú mi máa dùn gidi tí mo bá lè wọ gun ọkọ̀ alùpùpù yìí. Bí mo sì máa rí, bí mo sì máa rí alùpùpù yìí, ó gùn nn, tí ó jẹ́ pé oríṣi kò sí iye ènìyàn tí ò lè gbá. Ó lè gba àádọ́ta ènìyàn lẹ́ẹ̀kan soso tí ẹ máa jókòó tó máa gbé wọn lọ sí ibùdó kan sí ibùdó mìíràn. Ó rọrùn fún èèyàn láti lọ sí ìlú mìíràn sí ìlú kejì pẹ̀lú ọkọ̀ alùpùpù yìí. Owó rẹ̀ wípé ká sọ owó alùpùpù yìí, owó rẹ̀, owó ṣinkele. Torí náà ni àwọn tó ń ròyìn alùpùpù yìí fún mi. Wọ́n ní owó, a ti wọ, a ti gun alùpùpù yìí, wọ́n ní owó rẹ̀ ò pọ̀ tó àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí a máa ń wọ̀ lọ sí ìlú mi lọ sí ìlú kan sí ìlú kejì. Alùpùpù tí à ń sọ nípa rẹ̀ yìí, ọkọ̀ yìí, alùpùpù yìí wọn ló dára gidi láti wọ̀ lọ sí ìlú mi. Ṣùgbọ́n ó wù mí kí èmi náà kí ń jẹ́, kí ń jẹ́ ẹni tí ó máa sọ̀rọ̀ nípa, nípa alùpùpù yìí bó ṣe rí bí ìgbafẹ́ rẹ̀ bó ṣe rí lọ sí ìlú mi sí ìlú kejì sí ìlú òdì kejì láti ìdí ko kan lọ sí ìdí kọ̀ kejì. Nítorí pé wọ́n sọ pé ó rọrùn fún èèyàn gidi. Kò sí ibi tí ènìyàn tí kò le ṣe kìnì tí ó lè wọ, tí ó lè gun alùpùpù yìí lọ inú ìlú sí inú ìlú. A sọ sí ìlú kejì, a sọ sí òdì kejì. A ń sọ̀rọ̀ nípa ìlú sí ìlú. Náà la ń sọ, ni wọ́n ń sọ fún mi nípa, nípa gungùn alùpùpù. Inú mi ó dùn tí èmi náà bá tiẹ ṣe ìrírí rẹ̀ tí mo gun ọkọ̀ alùpùpù yìí fún idi èyii mí ó gun ọkọ̀ alùpùpù rí ní ayé mi, kò jù báyìí lọ́.

Ìbéèrè yìní pé kí ni o máa gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo máa ń lo, mo máa ń gbọ́ àsọ̀rọ̀mágbèsì. Ẹ̀rọ àsọ̀rọ̀mágbèsì. Ó máa ń jẹ́ kí, kí èèyàn gbọ́ gbogbo nǹkan tó wà ní, ní, ní, ní ayé. To jẹ́ wipé ìròyìn tó bá ṣẹlẹ̀ ní ìlú mìíràn, sí ìlú kejì, ó máa ṣe kí ni? Ó máa sọ gbogbo ẹ̀ fún èèyàn. Ẹ̀eyan máa ma gbọ́. Wọ́n máa ma sọ oríṣiríṣi ìtàn. Wọ́n máa ma sọ oríṣiríṣi ọ̀rọ̀. Wọ́n máa sọ, wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ tó kọ́ni lọ́gbọ́n, àwọn ọ̀rọ̀ tó, tó máa jẹ́ kí ènìyàn korònú. Ǹkan tí mò ń, tí màá ń gbọ́ ni, tí mò ń máa ń gbọ́ nínú ọkọ̀ ni, mo máa ń gbọ́, mo máa ń ka ìwé, ìwé. Mo máa ń ka àwọn ìwé ìtàn tó máa ń sọ̀rọ̀ nípa ìtàn àwọn, ìtàn àwọn bàbá wa. Ó tún máa ń mú kí ọkàn ènìyàn, ó tún máa ń mú kí ọkàn ènìyàn kóbalẹ̀. Mo sì máa ń tún lo ẹ̀rọ ayélukára. Ẹ̀rọ ayélukára, mo máa ń lo òun náà tí àwọn ènìyàn ń lò láyé òde òní, tí a máa ń wo oríṣiríṣi nǹkan nínú rẹ̀, tí a máa ń gbọ́ oríṣiríṣi nǹkan. Òun ni mo máa ń, mo ni mo máa ń, ni mo máa ń lò nínú ọkọ̀ tí mo bá ń lọ sí ìlú kan, tàbí tí mo ń lọ sí ìlú jíjìn, ìlú tó jìn. Mo máa ń lo eléyìí náà láti fi mú inú mi dùn, láti lè jẹ́ kí ọkan mi kóbalẹ̀ títí di ìgbà tí màá fi dé ibi tí mò ń lọ. Àwọn nǹkan tí mò ń máa ń lo niyi, àbí nígbà mìíràn ẹni tó bá jókòó ní ẹ̀gbẹ́ rẹ, ó máa ma sọ àwọn itàn oríṣiríṣi fún ọ. Àwọn mi, wọ́n máa ma pa ni lẹ́rìn-ín. Wọ́n máa sọ wípé, "ọ̀dẹ́ rìn pọ̀sónú," iná ni àwọn mi. Tí àwọn mi bá sọ̀rọ̀ báyìí, ẹ máa rò wípé, àwọn mi wọ́n máa sọ̀rọ̀ tí ẹ pé ó máa jẹ́ kí ẹ̀mí kó pa ẹ̀rẹ̀kẹ́ ènìyàn. Nígbà tí a bá wà nínú ọkọ̀, oríṣiríṣi nǹkan ni ẹ̀eyan lè gbọ́. Nígbà tí ẹ̀eyan bá wà ní inú ọkọ̀, ẹ̀eyan lè lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ̀eyan lè lo àwọn ènìyàn tí wà láyé kẹ́yìn ọ́n nígbà tí o bá jókòó nínú ọkọ̀ tó wà, nínú ọkọ̀ tó wà. Wọ́n á máa sọ̀rọ̀, wọ́n máa pa lẹ́rìn-ín, wọ́n máa sọ oríṣiríṣi lótun lósí. Wọ́n máa ń sọ̀rọ̀ nípa, ẹlo mìíràn máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ayé rẹ̀ tí jẹ́ pé wà á kọ́ ẹ̀wọ̀n ẹ̀kọ́ tó yẹ, tí o, tó ò kọ́ wà á kọ́. Àwọn ọ̀rọ̀ tí o ò gbọ́ rí wà á gbọ́ nínú ọkọ̀ tí o wà yẹn pẹ̀lú àwọn tí ẹ jọ jókòó papọ̀. Ìgbà mìíràn, àwọn mi sì tún máa ń lo, lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí, ẹ̀rọ ayélukára, ó wà nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Wọ́n máa lò ó, wọ́n máa fi wo oríṣiríṣi nǹkan tí wọ́n máa fi mú inú ara wọn dùn, tí wọ́n máa fi mú inú, wọ́n máa fi mú ọkọ̀ wọn dùn tó fi jẹ́ pé wọ́n á fi dé ibi tí wọ́n ń lọ. Ni wà á máa gbọ́n oríṣiríṣi àwọn nǹkan. Tí a bá wà nínú ọkọ̀, kò sí nǹkan ta lè gbọ́ lọ́dọ̀ ènìyàn, kò sí nǹkan tí èèyàn ò lè fi etí sí, tàbí kò sí nǹkan tí ènìyàn, nǹkan tí yóò kan èèyàn gan. Ẹni tó jókòó sí ẹ̀gbẹ́ rẹ máa ma sọ̀rọ̀. Kó ṣe ó ló bá sọ̀rọ̀ bọ̀, bó ṣe ń sọ̀rọ̀ yan, ó ń mú inú rẹ dùn. Ma á máa ránìrí wá tí ẹ gbàgbé àwọn ìsọ̀rọ̀ tí ó nígo kó tó di pé o dé ibi tó ń lọ. Tí o bá dé ibi tó ń lọ tán ni wà á sì máa wá ronú pé, "á! Àwọn tí a jọ jókòó papọ̀ yìí, àwọn adẹ́rìnpọ̀sónú, iná ni wọ́n." Nǹkan tí mo rí pé àwọn ènìyàn máa ń lò tí wọ́n fi máa ń, tí wọ́n máa ń gbọ́ tí wọ́n bá wà nínú ọkọ̀ ni àwọn mi máa ń lo ẹ̀rọ ayélukára. Àwọn mi sì máa ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí í ṣe ẹ̀rọ àsọ̀rọ̀mágbèsì. Ẹ̀rọ àsọ̀rọ̀mágbèsì àti ẹ̀rọ ayélukára tí àwọn ènìyàn ń lò láyé òde òní láti fi mú inú ara wọn dùn, láti fi mú inú ara wọn yá, láti lè jẹ́ kí inú wọn kó dùn, kí ayọ̀ wọn kó kún Àwọn nǹkan méjì tí mo rò niyen.

Hmm ìbéèrè tó ní agbára ni ìbéèrè yìí. Ka tie to wa sọ, ta ló wà láyé yi tí kì í jẹ ẹran? Kò sí ẹni tó wà láyé tí kì í jẹ ẹran. Yàtọ̀ sí àwọn tí dókítà bá sọ fún pé wọ́n kò gbọdọ̀ jẹ nǹkan báyìí wọ́n kò gbọdọ̀ jẹ ẹran nìkan ni kì í jẹ ẹran. Ó tún wá wà pẹ̀lú ọjọ́ orí tó bá wà láti lè jẹ, láti lè jẹ ẹran. Àwọn ọjọ́ orí kan wà tí jẹ́ pé wọn kì í jẹ ẹran. Àwọn tó bá ti dàgbà, ẹran ò ṣe kíni kò dá lára wọn mọ́, kò ní so ìso rere nínú ayé wọn mọ́, wọn kàn máa jẹ ẹni kò ní èrè kankan tàbí àǹfààní kankan fún wọn. Àwọn tí, àwọn tí, àwọn tí ẹran ó dáa fún ni àwọn ọmọ tí ó ṣẹ̀ ń dàgbà. Óké àwa, àwa ọ̀dọ́ tí jẹ́ pé ọjọ́ orí wa ò tí ì kọjá ọjọ́ orí kan náà ni a máa jẹ ẹran. Ṣùgbọ́n fún èmi, èmi ń jẹ ẹran. Ẹran dáa lára. Ó ní àwọn àǹfààní tí ẹran náà ṣe kíni tó ń ṣe nínú àgọ́ ara wa. Ẹran dà, ka máa jẹ ẹran. Tí a bá ń sọ̀rọ̀ nípa ẹran, àwọn nǹkan inú, àwọn náà lẹ́ran, àwọn náà lẹ́ran, àwọn fùku, ẹ̀dọ̀, ṣàkí, gbogbo wọ́n yẹn ẹran náà ni. A pè wọ́n sí ẹran. Irú ẹran tí àwọn tá, àwọn ẹran tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, a ní, a ní ẹran màlúù, a ní ẹran ewúrẹ́, a ní ẹran àgùntàn. Ẹran màlúù tí à ń sọ yìí, àwọn tó bá ti dàgbà, wọ́n ò lè jẹ ẹran màlúù mọ́, kò dáa fún àgọ́ ara wọn. Ẹran ewúrẹ́ tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí náà, àwọn tí tó bá ti dàgbà àti àwọn tí ò tí dàgbà wọ́n lè jẹ ẹran, ẹran ewúrẹ́ tí à ń sọ̀rọ̀ nípa, nípa rẹ̀ yìí. Nínú ẹran màlúù tí à ń sọ̀rọ̀ yìí, a ní fùkú, ẹ̀dọ̀, ṣàkí nínú gbogbo ẹ tí gbogbo ẹ wà nínú ẹ̀ tó pé. Ni àwọn, àwọn nǹkan inú yìí tí à ń pè ní ẹran tó jẹ́ nǹkan inú ló dáa fún àwọn àgbàlagbà, àwọn tó ti dàgbà, àwọn ìyá wa ló yẹ kí wọ́n máa jẹ, àti fún àwọn ọmọdé náà. Kò sí ẹni tí ẹran nǹkan inú yìí tí kò dáa fún, ó dáa fún gbogbo ènìyàn lọ́pọ̀lọpọ̀ láti jẹ. Ṣùgbọ́n àwọn tó dáa fún jù ni àwọn tó ti dàgbà tí wọn ò lè jẹ ẹran mọ́, tí wọn ò lè jẹ ẹran ara ẹran, tí wọn ò lè jẹ ẹ́ mọ́. Ṣùgbọ́n nǹkan inú ó dáa fún wọn láti máa jẹ. Nǹkan inú, ẹran ara, ẹran ara ẹran kò sí èyí tí mi ò lè jẹ. Mò ń jẹ, mò ń jẹ ẹran. A ní ẹran ìgbẹ́, a ní ẹran màlúù. Ẹran ìgbẹ́ yìí pa'pa jùlọ. Àwọn ẹran ìgbẹ́ tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, oríṣiríṣi ẹran ìgbẹ́ ló wà. A ní ẹran ìgbẹ́ ọ̀yà, a ní ẹran ìgbẹ́, a, a ní ẹran ìgbẹ́, ẹran ìgbẹ́, a ní ẹran ìgbẹ́, ọ̀yà, a ní ti ẹyẹ, ẹye ọju òrun náà. Ẹye ojú orun gan pé oríṣiríṣi, oríṣiríṣi ẹyẹ tí ẹeyan lè jẹ tó jẹ́ ẹran ara tó jẹ́ ẹran. Ṣùgbọ́n ẹran ọ̀yà, ẹran ọ̀yà dáa láti máa jẹ. Ẹran òkété, àwọn mi kò ṣe gbogbo ènìyàn ló ń jẹ ẹran òkété o. Tí ṣe ẹran inú igbó kì í ṣe gbogbo ènìyàn ló ń jẹ òkété. Kò ṣe gbogbo ènìyàn ló ń jẹ ẹran òkété náà dáa lára láti máa jẹ. Ẹran àdán, hmm, a máa sọ pé àdán fọwọ́ rọrí ó ń wò sí ẹyẹ. Hmm, ẹran àdán kì í ṣe gbogbo ènìyàn ló ń jẹ. Àwọn ẹ̀sìn kan, àwọn ẹ̀sìn kan wà tí jẹ́ pé wọn kì í jẹ ẹran à, ẹran, ẹran àdán. Bẹ́ẹ̀ni àwọn kan sì mọ̀ wípé ẹran àdán yìí ó dára. Ó ní iṣẹ́ tó ń ṣe nínú àgọ́ ara wa. Ẹran, ẹran, adan ó dáa gidi láti máa jẹ. Ẹran jíjẹ nípa, tí a bá sọ̀rọ̀ nípa ẹran jíjẹ, kò ṣe iye ẹran tí èmi ò lè jẹ. Bẹ́ẹ̀ni ohun gbogbo ni jíjẹ. Ìwé mímọ́ gan fí yé wa wípé ohun tí mo dá dáradára ni mo dá wọn. Kí ló wá ṣe àwa ọmọ ènìyàn tí a máa sọ wípé ẹran eléyii o dára, ẹran eléyii o dá. Gbogbo ẹran jíjẹ ni lọ́dọ̀ tí èmi oo, moni gbogbo ejò ni jíjẹ. Bẹ́ẹ̀ni lọ́dọ̀ títemi gbogbo ẹran jíjẹ ni.

Ìbéèrè tí Ẹ bèèrè ibèèrè nlá ni. Etí mi dára, ó gbọ́rọ̀ yékéyéke. Wọ́n ní etí ọba nílé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Kò síbi tí etí mi ò dé. Kò síbi tí etí mi ò tíì gbọ́. Kò síbi tí etí mi ò tíì gbọ́ ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, etí mi dára láti gbọ́. Etí mi dára láti gbọ́ gbogbo nǹkan tí àwọn ènìyàn ń sọ. Mi ò láárun etí. Etí mi dára láti gbọ́. Mo sì ń gbọ́ràn. Mo ń fetí mi gbọ́ràn. Kọ́ Ọlọ́run Olódùmarè, kó má ṣe kí ni, kó má gba etí ní ọwọ́ wa. Kí Ọlọ́run mú ìrun, kó má gba etí lọ́wọ́ gbogbo wa. Eyi ni adúrà sí gbogbo wa ń sọ̀rọ̀ tá ń gbà. Etí mi dára o. Ó dára gidigidi. Kò sí ohun tí ó ṣe etí mi láti fi lè gbọ́. Mò ń gbọ́. Bẹ́ẹ̀ ni. Ká sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní pé mo sì ń fi etí mi gbọ́ràn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní pé mò ń tún gbọ́ nǹkan tí àwọn ènìyàn ń sọ. Mò ń gbọ́. Mi ò fi ìyà àwọn tí etí wọn kò dára, ṣùgbọ́n mo fi ń gbé Ọlọ́run ọ̀bà gà ni. Ó ní nínú ohun gbogbo, a máa dúpẹ́. Ọpọ̀ ló wà nínú ayé yìí tó ní etí lára tí ò fi gbọ́. Bẹ́ẹ̀ ni, ẹlòmíì ní etí kò fi gbọ́. Ẹlòmíì ó sì ní etí tó jẹ́ wípé ó ti ní ìjàǹbá, ìjàǹbá ọkọ̀ tàbí ìjàǹbá machine tó ti gba etí ní ọwọ́ rẹ̀ tí ò jẹ́ kó gbọ́ràn mọ́. Mo sì ń fi etí mi gbọ́ràn. Etí mi dára. Ó dára gidi. Mo ń fetí gbọ́ràn. Wọ́n ní tí etí bá kúrò lára, ó di àpọ́là. Kí Ọlọ́run Olódùmarè ọlọ́jọ́ òní kó má gba etí lọ́wọ́ wa. Bẹ́ẹ̀ ni. Nítorí pé tí èèyàn ò bá ní etí, tí etí èèyàn ò bá dára, ò lè gbọ́ nǹkan kan. Gbogbo ẹ máa kàn máa dàbí è pé wọ́n ń pariwo ni. Ó máa dàbí àríwó ní etí èèyàn ni. Ó máa dàbí è pé wọ́n ń pariwo lásán ni ní etí èèyàn. Etí mi ó ṣe kí ni, ó dára. Etí mi dára o. Kì í ṣe wípé etí mi ò dára. Etí mi ó dára, ó ṣe é gbọ́. Ó ṣe é gbọ́ ohun tí ènìyàn ń sọ. Bẹ́ẹ̀ ni. Etí mi dára. Ko n ṣe pé etí mi o dára. Etí mi dára gidi. Bẹ́ẹ̀ ni. Mo ń fi etí ọ̀tún mi gbọ́. Mo sì ń fi etí òsì mi, mò ń tún fi ń gbọ́. Àwọn òmíràn ní ìsinyi. Etí ọ̀tún, wọ́n ò fi gbọ́ràn. Èkejì, wọ́n fi ń gbọ́. Àwọn òmíì sì níyi méjèèjì ni wọ́n ò fi gbọ́. Méjèèjì ni etí. Etí méjèèjì ni ò dára fún wọn láti fi gbọ́ ọ̀rọ̀. Ṣùgbọ́n etí mi méjèèjì ó dára. Etí mi méjèèjì mò ń fi ń gbọ́. Etí mi dára, mò ń fi ń gbọ́. Olúwa ó ṣe kí ni, ó dá mi ní àwòrán ara rẹ̀. Etí mi ó dára, mò ń fi ń gbọ́. Àwọn tí etí wọn tó jẹ́ pé etí kan ni wọ́n fi ń gbọ́, etí kan ló dára nínú etí wọn, mi ò fi yọ wọ́n, mò ń fi gbé Ọlọ́run ọ̀bà gà láyé wọn ni. Àwọn tí ó bá ní àléébù etí tí wọn ò dára, ẹ má jẹ́ ká fi yọ wọ́n, kì í ṣe àwọn náà. Kádàra ni. Ọwọ́ orí, ná ni gbogbo ẹ̀ wà. Etí mi dára. Mo dúpẹ́ wípé mo ní etí tó dára. Mo dúpẹ́ lọ́wọ́ iṣẹ̀dá tó dá etí mi dáradára. Ọ̀rọ̀ mi ò ju báyìí lọ, ẹ ṣe ọ̀